So ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́ron. Olórí iṣẹ́ mi jẹ́ ènìyàn kan pàtàkì tí mi ò fi ojú tẹ́mbẹ́lú rara. Ó jẹ́ ènìyàn pàtàkì sí mi gidi gan. Ìbáṣepọ̀ wa dánmọ́rán, mo sì j-- ó sì jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn mi gidi gan, èmi náà sì fẹ́ràn rẹ̀ pẹ̀lú. Ó jẹ́ ènìyàn rere, ó jẹ́ ènìyàn alálùbáríkà. Kódà tí mo bá lọ sí ibi iṣẹ́, olórí ibi iṣẹ́ mi á máa bèèrè mi pé, "Ṣé Ọ̀gbẹ́ni Lágbájá, Ọ̀gbẹ́ni Adégòkè, Ṣẹ́gun ti dé ibi iṣẹ́." Bẹ́ẹ̀ ni àwọn akẹgbẹ́ mi tí a jọ ń ṣe iṣẹ́, wọ́n á sì dáhùn, wọ́n á dá olórí iṣẹ́ náà lóhùn wípé ó ti dé, iyen tí mo bá ti dé. Tí mi ò bá sì ti dé, wọ́n á jẹ kó yẹ wípé mi ò tí dé. Ó jẹ́ ẹni tí ó fọkàn tán mi níbi iṣẹ́ gidi gan. Ó jẹ́ ẹni tí ó fẹ́ràn mi nítorí wípé mo jẹ́ ẹni tó jẹ́ alákínkanjú ènìyàn. Tí ó bá ti di ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe, mi ò kí ń fà ṣẹ́yìn rárá, mo máa ṣe iṣẹ́ takuntakun. Ó jẹ́ ẹnìkan tí ó lọ́yàyà púpọ̀, ó jẹ́ olóòótọ́, kò kí ń jẹ mí ní owó oṣù rárá. Ni ìgbà mìíràn tí oṣù bá pé tí mo bá ṣe iṣẹ́ takuntakun, a máa fi èlé kún owó oṣù mi ní gbogbo oṣù, ní gbogbo parí oṣù. Tí ó bá ní àríyá tó fẹ́ lọ, a jọ máa lọ ni nítorí ìbáṣepọ̀ tó wà láàrin èmi àti jọ rẹ̀. Ó jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn Ọlọ́run gidi gan. Fún ìdí èyí, ìbáṣepọ̀ láàárín mi àti olórí ilé iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán. Ìdí tó tún fi dánmọ́rán ni wípé gbogbo ìgbà tí a bá ní iṣẹ́ tí mo bá ju-- tí a bá jọ lọ, wọ́n máa ń fakọ̀ yọ níbẹ̀ gidi gan. Fún ìdí èyí, mo fẹ́ràn olórí iṣẹ́ mi. Ìbáṣepọ̀ wa sì dánmọ́rán nítorí pé èmi náà jẹ́ ọ̀kan lára àwọn ọmọ iṣẹ́ tó yerantí.

Ẹ ṣe púpọ̀, ìbéèrè yìí jẹ́ ìbéèrè pàtàkì. Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì kọ́. Mo máa ń sùn ní ọ̀sán, bẹ́ẹ̀ni. Abala èleyẹn, òhun ni màá dáhùn báyìí. Tí ó bá jẹ́ pé mo ṣe iṣẹ́ ní àárọ̀, tí mo sì wọlé ní ọ̀sán tó ti rẹ̀ mí nígbà tí mo dé láti ibi iṣẹ́, mo máa sùn láti lè sinmi dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀, màá fi òwúrọ̀ yẹn sùn dáradára débi pé yóò tẹ́mi lọ́rùn. Ṣùgbọ́n mi ò ní sùn lọ́sàn nítorí pé màá ti fi òwúrọ̀ sùn dáradára. Ìdí nìyí tí mo sọ pé “bẹ́ẹ̀ni mo máa ń sùn, bẹ́ẹ̀ sì kọ́ mi ò kí ń sùn”. Ó dá lé lórí iṣẹ́ tí mo bá ṣe àti ìgbà tí mo bá ní iṣẹ́ náà ní ọjọ́ náà. Ká ní pé mo lọ sí ibi iṣẹ́ ní àárọ̀, tí mo bá dé lọ́sàn, màá sùn láti fi lè to ẹ̀yìn àti láti lè sinmi dáadáa fún ọjọ́ tó ń bọ̀. Ṣùgbọ́n tí mi ò bá lọ sí ibi iṣẹ́ ní àárọ̀, màá ti fi òwúrọ̀ sùn, mà á ti fi sinmi dáadáa. Èleyíí kò ní jẹ́ kí n lè sùn ní ọ̀sán mọ́. Ẹ ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo kọ́ iṣẹ́ gẹrígẹrí mo sì se ayẹyẹ ìkọ́ṣẹ́párí ní ọdún tó kọjá. Ọdún tí mo lò níbi iṣẹ́ jẹ́ ọdún mẹ́ta àtàbọ̀. Lẹ́yìn náà ni ọ̀gá tí mo ń kọ iṣẹ́ lọ́wọ́ rẹ̀ ló sọ wípé mo ti kọ́ṣẹ́ mọṣẹ́ ó ti to àkókò láti fún mi ní ìyòǹda. Mo se ìnáwó yìí ní ọdún yìí sí ọdún tó kọjá. Mo sì wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́ gẹrígẹrí náà. Ọ̀pọ̀ ìlọ́pọ̀ èrò wá síbẹ̀ yanturu. A fi lépo tí a fọnna rókà. Ayẹyẹ náà lọ dédé. Ní báyìí, mo ti di ọ̀gá tí òun náà ti dá iṣẹ́ gẹrígẹrí rẹ̀ sílẹ̀. Èyí ni láti dáhùn fọ́nrán yìí ìbéèrè yìí wípé, “Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́ gẹrígẹrí mi.”

Mo ń fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀. Kí ni ìdí tí mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀? Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ pẹ̀lú ìmọ̀ àwọn oníṣègùn òyìnbó, wọ́n jẹ́ kó ye wa pé ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ó máa ń fúnni ní àǹfààní ní àgọ́ ara. Àwọn àǹfààní yìí ó máa ń jẹ́ kí ènìyàn dàgbà dáadáa, ó máa ń jẹ́ kí awọ̀ ènìyàn jáde dáadáa, ó máa ń jẹ́ kí iyọ̀ tó tó kó wà ní ara dáadáa, ó sì máa ń fún ara ní àwọn ohun asara lóore. Fún ìdí èyí, mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ dáradára. Pápa jùlọ láti máa fi ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ àmàlà lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí ó ní àǹfààní púpọ̀ tó ń ṣe ní àgọ́ ara.

Mo wọ, mo máa ń wọ gíláàsì ní ẹ̀ẹ̀kọ̀kan, kò kín ṣe gbogbo gbà. Tí mo bá fẹ́ ka ìwé tàbí tí mo fẹ́ bá fẹ́ ka ìròyìn, mo máa ń wọ gíláàsì. Ṣùgbọ́n tí mi ò bá kàwé, tí mi ò bá ka ìròyìn, mi ò kí ń wọ gíláàsì. Àwọn oníṣègùn òyìnbó jẹ́ kó yẹ wá wípé gíláàsì fi sójú yẹn ó ní ìwúlò púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n kí ènìyàn ó máa ṣe lò tí kò bá ní idí kí ènìyàn kó máa wọ̀. Èrè idí ní yìí tó jẹ́ pé tí mi ò bá ka ìwé, tí mi ò bá sì ka ìròyìn torí pépà ti ìwé tí àwọn oyin òloyìnbó ń pè ní tákádà. Mi ò kín, tí àwọn olóyìnbó ń pè ní paper tí àwọn Yorùbá ń pè ní ìwé. Mi ò kí ń wọ gíláàsì mi. Ṣùgbọ́n tó bá ti dé àsìkò tí mo fẹ́ ka ìwé tàbí n maa fẹ́ ka ètò ìròyìn, mo máa ń wọ gíláàsì mi. Nítorí pé ó máa ń jẹ́ kí n ríran déédé, ó máa ń jẹ́ kí n ríran dáadáa. Ó máa fún mi ní àǹfààní láti lè ka àwọn ọ̀rọ̀ tinú paper tí mo bá ń ka ìròyìn. Fún ìdí èyí, mo máa ń wọ gíláàsì nígbà tí mo bá fẹ́ kàwé tàbí tí mo bá fẹ́ ka ìròyìn. Ṣùgbọ́n tí mo bá wà nínú ilé tí mi ò ṣe nǹkan kan, mo máa bọ́ gíláàsì mi. Fún ìdí èyí, mo máa ń wọ gíláàsì.

Ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ó kéré jù, èmi máa ń lọ ìpàdé lẹ́ẹ̀mẹ́rin. Ìpàdé àkọ́kọ́ ní ìpàdé mọ̀lẹ́bí, nígbà tí àwọn mọ̀lẹ́bí bá parapọ̀, tí wọ́n pé gbogbo àwa ọmọ nínú ìdílé wa wípé ìpàdé wà láti jíròrò àwọn ohun tí a ṣe tí ibaṣẹpo àwọa ọmọ yóò fi dánmọ́rán, táa tún fi dàgbà sókè sì. Ẹ̀ẹ̀keji ni ìgbà tí mo bá lọ sí ìsọjí nítorí pé mo jẹ́ ọmọ ìjọ Àpóstélì ti Krístì ti Jésù, ìgbà kejì ni yẹn. Ìgbà kẹta, a máa ń ṣe iṣo orù ní gbogbo ọjọ́ Jímà ní ọ̀sẹ̀, ó jẹ́ ìgbà kẹta tí mo máa ń lọ sí ìpàdé. Ìgbà ikẹrin ni ibi iṣẹ́ mi, tí a bá parí iṣẹ́ ní ọjọ́ Jímà, a máa ń dúró fún ìpàdé tí àwa onígbàgbọ́ ra n pẹ́ lẹ́yin táa bá parí. Eléyìí ó máa ń wáyé fún bí wákàtí kan ààbọ̀, lẹ́yin náà ni gbogbo akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó jẹ́ onígbàgbọ́ yóò padà sílé rẹ̀. So fún idí ẹ̀yìí, mo máa ń lọ síbi ìpàdé ó kéré jù ní ẹ̀ẹ́mẹ́rin lọ́sẹ̀.

Àmọ́ ó jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn ojúsàájú. Tí owó bá dé ọwọ́ mi, mo máa ń fún àwọn ọ̀rẹ́ mi ní owó. A á pín dọ́gbadọ́gba. Màá kọ́kọ́ yá ṣe ètò pé, èló ni gbogbo owó ta fẹ́ pín yìí gan-an tí mo fẹ́ pín. N wá ka iye àwọn ọ̀rẹ́ mi. N ka iye wọn lẹ́yọkọ̀kan. N wá mú owó nilì, gbogbo owó nì. N wá fi iye wa, n wá fi pín dọ́gbadọ́gba. Báyìí ni mo ṣe máa ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi tí kò fi sí ojúsàájú, tí ìfẹ́ fi wà, tí ò sì sí èdè àyedè. Ká ní pé mo fẹ́ pín ẹgbẹ̀rún mẹ́wàá, àwọn ọ̀rẹ́ mi sì jẹ́ mẹ́wàá. Màá mu wípé ẹgbẹ̀rún mẹ́wàá o àti èèyàn mẹ́wàá o, màá sì pín dọ́gbadọ́gba ní ẹgbẹ̀rún kọ̀ọ̀kan. Nípasẹ̀ báyìí ni mo ṣe máa ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi tí kò kí n sì-- tí ìjà kò fi ní sí. Ìdí nìyí tí wọ́n fi máa ń pè mí ní olóòótọ́.

Gẹ́gẹ́ bí àtàtà ọmọ Yorùbá gidi tí wọ́n bí sí orílè èdè Nàìjíríà tí mo sì jẹ́ aláwọ̀ dúdú, mo fẹ́ràn àwọ̀ dúdú àti funfun nítorí pé funfun ni Olúwa mo sì jẹ́ èèyàn dúdú. Fún ìdí èyí, àwọ̀ tí mo fẹ́ràn jù lọ òun ni àwọ̀ dúdú nítorí pé dúdú ó túnmọ̀ sí pé àwa ọmọ ilẹ̀ bíbí ilẹ̀ Yorùbá a jẹ́ èèyàn dúdú. Ẹ̀yàn dúdú wọ́pọ̀, nínà mo fẹ́ràn àwọ̀ dúdú. Funfun ni wípé mo jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ wòó̀lì àti pé funfun dúró fún ìwà mímọ́. Fún ìdí èyí, àwọ̀ tí mo fẹ́ràn jù ni dúdú àti funfun ṣùgbọ́n tí wọ́n bá ní wípé kí n mú kanú dúdú àti funfun, èmi fẹ́ràn àwọ̀ dúdú púpọ̀

Bẹ́ẹ̀ni, tí mo bá sùn tí mo lá àlá, mo máa ń lá àlá, mo sì máa ń rántí àlá mi. Kí èèyàn tó rántí àlá èèyàn, èèyàn nílò ẹ̀mí mímọ́ àti ọpọlọ tó jí pépé. Fún ìdí èyí, mo jẹ́ ẹnìkan tí kì í sùn wọra. Tí mo bá ti lá àlá, tí mo jí sáyé, mo máa rántí àlá tí mo lá, màá sì rọ fún àwọn ènìyàn tàbí àwọn òjíṣẹ́ Ọlọ́run. Èmi náà sì máa gbàdúrà sí i tí mo bá ti jí. Fún ìdí èyí, àlá tí mo bá lá ní òru, ọ̀sán àbí ní àárọ̀, niwọ̀n ìgbà tí mo bá ti jí, un ó rántí gbogbo ẹ̀ yékéyéké. Fún ìdí èyí, mo máa ń rántí gbogbo àlá tí mo bá lá pátápátá nítorí pé mo gba ẹ̀mí Ọlọ́run láàyè. Bẹ́ẹ̀ ni, mo máa ń rántí àlá mi.

Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ilé ẹ̀kọ́ gíga Fásitì Ibadan, tí mo jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera, wọ́n jẹ́ kó yé wa wípé ó dára kí ènìyàn kó máa fọwọ́ ní ìgbà mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lójoojúmọ́, ẹ̀ẹ̀mẹ́ta ní àárọ̀ kùtù, wáì, ẹ̀ẹ̀mẹ́ta ní ọ̀sán, àti bí i ẹ́ẹ̀mẹ́rin sí ẹ́ẹ̀márùn ní àṣálẹ́. Èyí jẹ́ kí ń máa fọwọ́ ní ìgbà bí i mẹ́wàá ní ojoojúmọ́. Mo sì ń tẹ̀lé àwọn ìlànà yìí láti má ko ààrùn, láti má jẹ́ ijẹ́kújẹ́, láti má jẹ́ ìdọ̀tí àti láti jẹ́ kí ara mi kó wà ní mímọ́ ní gbogbo ìgbà. Fún ìdí èyí, èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jẹ́ akẹ́kọ̀ọ́ ti Fásitì Ibadan, ti ilé, ti ẹ̀kọ́ nípa ìmọ̀ ìlera, mo máa ń fọwọ́ ní ẹ́ẹ̀mẹ́wàá ó kéré jù ẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ ni mo máa ń fọwọ́ mi.

Mo jẹ́ akẹ́kọ̀ọ́ ìparí ti ìmọ̀ nípa ẹ̀rọ kọ̀m̀pútà àti ẹ̀rọ ayélujára tí mo sì lọ sí ilé ìwé fásitì Àkúrẹ́. Mo fẹ́ràn láti máa lo fóònù àti ẹ̀rọ alágbèéká dáadáa. Ẹ̀rọ alágbèéká fóònù tí mò ń lo, fóònù alágbèéká tí ń lò, òun ni a mọ̀ sí Samsung. So orúkọ ẹ̀rọ alágbèéká mi ni Samsung S10 Plus. Mo fẹ́ràn Samsung S10 Plus nítorí pé ó jẹ́ fóònù tó yára bí àṣà, ó jẹ́ fóònù tí kò wò lọ́wọ́, ó sì jẹ́ fóònù tó jẹ pé tí ẹyan bá ń tẹ̀ kó ni máa há, kò ní máa dúró, kò ní máa pana. Fún ìdí èyí, fóònù alágbèéká tí mò ń lò, òun ni wọ́n ń pè ní Samsung S10 Plus.

Iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tó gba ìfarabalẹ̀ àti làákàyè àti ọgbọ́n tó peye. Fún ìdí èyí, àwọn iṣẹ́ àkànṣe tí mo máa ń ṣe, mo máa ń fi ara balẹ̀ àti ọpọlọ pípé ṣe àwọn iṣẹ́ náà. Àkọ́kọ́ tí iṣẹ́ àkànṣe bá wà láti ṣe, wọn ò mú gègé àti tàkádá mi, wọn ò kọ iṣẹ́ àkànṣe náà sílẹ̀, wọn ò wá àkókò láti ṣe iṣẹ́ àkànṣe yìí láti lè tètè yára jẹ iṣẹ́ náà fún àwọn akẹgbẹ́ mi tàbí fún ara mi. Lẹ́yìn tí mo bá ti kọ àwọn iṣẹ́ àkànṣe yìí tán, wọn ò wá àkókò tó dùn láti jí iṣẹ́ náà. Bí mo bá jí iṣẹ́ náà tán, wọn ò sì fi èsì fún àwọn akẹgbẹ́ mi. Báyìí ni mo ṣe máa ń ṣe iṣẹ́ àkànṣe, màá kọ ọ́ sílẹ̀, màá ní èròǹgbà gidi, màá sì wá àkókò láti jẹ iṣẹ́ náà.

Ìdúnàádúrà gẹ́gẹ́ bí ọmọ tí ó ti oko jáde wá. Àwọn òbí mi kọ́ mi pé bí mo bá fẹ́ ra ọjà ní ọjà, mo gbọdọ̀ dúnàádúrà láti mú àdínkù bá owó ọjà. Fún ìdí èyí, ká ní pé mo fẹ́ ra ata lọ́jà, n ó bá oníṣòwò náà, ẹni tó ni ọjà, n ó bá dúnàádúrà láti mú àdínkù bá owó ọjà yìí. Fún ìdí èyí, n ó pè ẹni tó lọjà náà, n ó sì bá gbin mọ̀pọ̀ pé ṣó gba iye báyìí báyìí báyìí. Tó bá lòun ò gbà, n ó tún dínkù díẹ̀. Ṣùgbọ́n mo máa ń gba àlàáfíà láàyè tí mo bá ń dúnàádúrà láti mú kí àlàáfíà kó lè jọba láàárín èmi tí mo fẹ́ ra ọjà àti ẹni tó ń ta ọjà. Fún ìdí èyí, mo máa ń fi ọ̀rọ̀ pẹ̀lẹ́ wá àwọn tó fẹ́ ta ọjà lẹ́nu wò, wọn ó sì máa dí owó ọjà náà kù díẹ̀ díẹ̀. So báyìí ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà tèmi.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Ó ń gbọ́ ohùn geré gẹ́gẹ́gẹ́. Ó sì máa ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá sọ tàbí tí àwọn ẹranko bá gbé ohùn jáde, etí mi máa ń gbọ́. Afẹ́fẹ́ gidi ń wọ etí mi. Ìdí nìyí tí mo fùnmọ̀ pé etí mi dára. Bẹ́ẹ̀ni, etí mi dára. Ó dára púpọ̀.

Mo jẹ́ olórin ní ìjọ Apostle Cristo Jesu. Fún ìdí èyí, mo máa ń kọrin kẹ́lẹ́, mo máa ń kọrin lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ orin nípa Jesu tàbí orin nípa ètò ìjọsìn ní ilé ìjọsìn. Ni ẹ̀ẹ̀kọ̀kan, mo máa ń kọrin tàkasúfèé, orin fújì, àpàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí akọrin ìgbàlà tí ó fẹ́ràn orin lọ́pọ̀lọpọ̀, mo máa ń kọrin kẹ́lẹ́, pàápàá jùlọ ní ilé ìjọsìn wa tí mo bá ń rìn lọ, tí mo bá ń kàwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni ìgbà tí mi ò bá ṣe nǹkan tí mo dá wà náà, mo máa ń kọrin kẹ́lẹ́, mo máa ń kọrin nítorí pé orin jẹ́ ohun tó máa ń fún mi ní agbára tó sì máa ń mú inú mi dùn tó máa ń bùkún ayọ̀ mi.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìgbàlódé ṣe gbayí kan, tí ètò nípa ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì yìí ṣì ti gbilẹ̀ gbòòrò. A rí i wípé tẹlifíṣàn, ó jẹ́ kí a mọ ohun tó ń lọ ní àgbáyé. Tí mo bá wà ní abúlé wa tí mo tan tẹlifíṣàn, n ò máa rí ohun tó ń lọ ní òkè òkun àti ní gbogbo àgbáyé. Fún ìdí èyí, láti máa mọ ohun tí ó ń lọ ní gbogbo àgbáyé àti àwọn ètò nípa òṣèlú, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti àwọn iṣẹ́ mìíràn bí ọjà títà. Ó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí tẹlifíṣàn wíwo. Ní ilé wa, a ní tẹlifíṣàn, iná ìjọba ṣì jagere. Fún ìdí èyí, ojúmọ́ kan ò lè lọ kí n má tan tẹlifíṣàn nilé wa. Mo fẹ́ràn láti máa wo tẹlifíṣàn àti àwọn ètò kọ̀ọ̀kan tó ń ṣe lórí àwọn tẹlifíṣàn náà. Fún ìdí èyí, mò ń wo tẹlifíṣàn dáadáa nígbà gbogbo. Ní ìgbà kúgbà, mo dẹ̀ máa wo àwọn ètò tẹlifíṣàn náà.

Mo jẹ́ ẹni tó ń ṣe ẹ̀sìn ìgbàgbọ́, mo sì jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ nínú ìjọ tí mò ń lọ. Ìjọ tí a mọ̀ sí ìjọ Àpóstélì Krístì ti Jésù, ìjọ Babalọlá, ìjọ Wòlíì Esìkáyà, ẹni tó jẹ́ ajìnrere àgbáyé ní ìjọ Àpóstélì Krístì ti Jésù. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àti ẹni tó ti fà yè rẹ̀ fún Jésù, mo máa ń lọ sí ilé ìjọsìn déédéé ní ìgbà kúùgbà lóòrèkóòrè. Aárọ̀ ọ̀sán àtálẹ, a ní ìṣó oru, ìsọjí tàbí àwọn ètò mìíràn. Ni ọjọ́ ìsinmi náà, mo máa ń lọ sí ilé ìjọsìn. Nítorí pé mo fẹ́ràn Jésù, mo sì fẹ́ràn láti máa wà ní àwùjọ àwọn onígbàgbọ́. Fún ìdí èyí, mo jẹ́ ẹnìkan tó máa ń lọ sí ilé ìjọsìn lóòrèkóòrè ní gbogbo ìgbà. Nítorí pé mo fẹ́ràn Jésù, bẹ́ẹ̀ ni mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa.

Ẹ má pa Rosemary. Tí mo bá fẹ́ sùn ní alẹ́, mo ma wọ boxer àti ṣòkòtò pélébé láti má jẹ kí òtútù ẹ̀fọn kó mú mi. Ìgbà mìíràn tí òtútù bá mú, wọ́n ó wọ aṣọ sí òkè, ṣùgbọ́n tí oru bá mú wọ́n ó bọ aṣọ òkè. Báyìí ni mo ṣe máa ń sùn ní alẹ́.

Mo jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú ètò àwọn tí ń tún ẹ̀rọ alágbèéká ṣe, mo sì yanrantí. Mo ní ibi ìtajà mi sì wà ní ibi tí mò ń gbé ní ìlú mi, ní ìlú òkè ò. Gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa ètò bá ṣe ń tún ẹ̀rọ alágbèéká ṣe, ohun èlò tó ṣe pàtàkì nínú àwọn irinṣẹ́ mi, òun ni ohun ta fi ń tún ẹ̀rọ alágbèéká tí a bá fẹ́ tún ṣe. Mi ò fi ń ṣe eré rara. Ó jẹ́ ohun tí mo kí dùn gan, nítorí pé òun ni ohun èlò tó ṣe pàtàkì jù. Ohun ìtú nǹkan yìí, òun ni a máa fi ń yọ àwọn nǹkan tí wọ́n fi de ẹ̀rọ alágbèéká papọ̀. Tó jẹ́ pé tí kò bá sí ohun èlò yìí, ẹ̀yin ò ní lè tún ẹ̀rọ alágbèéká yìí dáadáa. Fún ìdí èyí, gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa ètò bá ṣe ń tún ẹ̀rọ alágbèéká ṣe, ohun tí a máa fi ń tú ohun tí wọ́n fi de ẹ̀rọ alágbèéká papọ̀, òun ni ó jẹ́ ohun èlò tó ṣe pàtàkì jù lọ.

Orúkọ mi ni Afifilaperin. Láti ìdílé ọdẹ mo ti wá. Mo ti lọ sóko ọdẹ, mo sì ń lọ sóko ọdẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí mo wà ní kékeré, iṣẹ́ ọdẹ ni mo yàn láàyò nítorí pé iṣẹ́ Àjògún bá lọ́wọ́ bàbá mi ni. Bàbá bàbá mi náà sì jẹ́ ọlọ́dẹ. Afifilaperin ni wọ́n máa ń pè wa ní ìdílé wa. Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí. Ni igbó Kiríkirí ní ọ̀nà Saki, mo ti lọ síbẹ̀ rí. Ni igbó ọlọ́pàán Dèdè, a máa lọ pa gala níbẹ̀. Ni oko lábúlé ẹyẹ nkanrin, a máa lọ pa ẹkùn níbẹ̀. Ni akọkọ, a máa lọ dẹ iṣa àwọn òkété níbẹ̀. Fún ìdí èyí, láti igbà èwe ni mo ti máa ń lọ sí oko ọdẹ. Mo sì ń lọ dì ìsinyi náà nítorí pé iṣẹ́ ọdẹ gangan gan, òun ni mo yàn láàyò.

Gẹ́gẹ́ bí onímọ̀ nípa ojú ọjọ́, a ní ìgbà òjò, ìgbà ẹ̀rùn, ìgbà ọyẹ́. Fún ìdí èyí, ìgbà tí a bá wà ló máa ṣe bóyá máa fi aṣọ bora sùn tàbí n ò ní fi aṣọ bora sùn. Nígbà tó bá di ìgbà òjò, mo máa fi aṣọ bora sùn nítorí pé òtútù yóò mú nígbà náà. Ṣùgbọ́n nígbà tó bá di ìgbà ẹ̀rùn, a rí i pé oru máa ń mú, mi ò ní fi aṣọ bora sùn. Nígbà tó bá di ìgbà ọyẹ́, afẹ́fẹ́ a máa fẹ́, afẹ́fẹ́ yìí ó lè ṣàkóbá fánra. Fún ìdí èyí, ní àwọn ìgbà báyìí tó jẹ́ ìgbà ọyẹ́, wọ́n máa ń fi aṣọ ìbora sùn. Fún ìdí èyí, ìgbà àti ọjọ́ àti àkókò tí a bá wà ló máa ṣe àpèjú wè bóyá wọn ò fi aṣọ bora sùn tàbí wọ́n ò ní fi aṣọ bora sùn. Fún ìdí èyí, ní ìgbà tí mo wà báyìí ni ìgbà ẹ̀rùn, oru máa ń mú mi ò fi ń fi aṣọ bora sùn.

Mo fẹ́ràn láti máa mọ̀ nípa ìlànà iṣẹ́ tí mo ń rí ọ̀ láàyò tí ń ṣe ìlànà nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà àti Íńtánẹ́ẹ̀tì. Fún ìdí èyí, mo máa ń wo àwọn fọ́nrán tó pọ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì láti fi kọ́ àwọn nǹkan titun tí mi ò mọ̀. Fún ìdí èyí, mo máa ń lọ, mo máa ń lọ kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì láti jẹ́ kí ọpọlọ mi jí pípésè àti láti mọ̀ nípa àwọn nǹkan kan tí mo bá fẹ́ kọ́ ní àkókò náà.

Mo jẹ́ ẹni tí ó gbọ́ràn dáadáa. Fún ìdí èyí, un ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Àti ìgbà tí a ti bí mi, mí ò lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rí. Fún ìdí èyí, mi ò kí ń lo ohun tí à ń pè ní ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Ti mo bá lọ sí ibi iṣẹ́, àsìkò tí mo bá parí iṣẹ́ ọ tàbí àsìkò tí mo bá fẹ́ parí iṣẹ́ jẹ́ àsìkò tí ó máa ń mú inú mi dùn. Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ní ọ̀nà àrà ọ̀tọ̀ àti ọ̀nà tí ó máa ń mú inú mi dùn. Nítorí pé ọmọ tí ó bá ṣiṣẹ́ dédé, ó yẹ kó ní àsìkò gbádùn. Àsìkò ìparí iṣẹ́ yìí ló sì máa ń mú inú ẹni dùn. Nítorí pé àwọn Yorùbá ní “ẹni tó ṣe àṣeyọrí làá kí pé ó kú iṣẹ́”.

Mo fẹ́ràn láti máa jẹ èso tí ó dára fún ojú. Àwọn onímọ̀ òṣègùn òyìnbó jẹ́ kó yé wa wípé ta bá fẹ́ máa ríran dáadáa ká máa jẹ èso tí a pè ní ápple. Èso yìí ó jẹ́ èso tó máa ń fún ni àwọ̀ tó dán, ó jẹ́ èso tí ó máa ń jẹ́ kí ojú ẹyan ó ríran dáadáa. Àti ìgbà tí dókítà oníṣègùn òyìnbó kan ti sọ fún wa tí ó ti kọ́ wa ní ẹ̀kọ́ pé ká máa jẹ èso dáadáa. Ni mo ti yan èso ápù láàyò, nítorí pé èso yìí ó máa ń fún ni ní ara tó jọ̀lọ̀, ó sì máa ń jẹ́ kí ojú ẹni ríran dáadáa. Nígbà mi tí ẹyan bá jẹ tó pọ̀ tí ẹ̀yin mú omi sí, a máa fún ni ní okun àti agbára láti lè ṣe iṣẹ́ òjọ́ ẹni. Fún ìdí èyí, èso tí mo fẹ́ràn jù ni èso tí wọ́n pè ní ápple.

Mo jẹ́ ẹni tó má n tẹ fóònù nígbàkígbà nígbà gbogbo nítorí orí fóònù yìí ló má n fúnni láyọ̀. Nibẹ̀ si ni mo ti má n ṣe àwọn iṣẹ́ mi kọ̀ọ̀kan. Fún ìdí èyí, bátìrì fóònù mi má n dúró nígbà tí ó bá ti wọ ìpele bí i ọgbọ̀n. Tó bá ti wọ ìpele bí i ọgbọ̀n nínú ìpele ọgọ́rùn ún, ó má a dúró tàbí nígbà mìíràn kó kó fúnra rẹ̀. Nítorí bátìrì fóònù mi ó ti di aláìlágbára ó ti di aláìlera. Ni ọ̀pọ̀ ìgbà ló sì má a n paná fúnra rẹ̀ tàbí tó má n dúró fúnra rẹ̀ tó bá ti wọ ìpele bí i ọgbọ̀n. Bí bátìrì fóònù mi ṣe má a ń dúró nìyẹn.

Ẹ̀rọ ayárabíàṣá jẹ́ ẹ̀rọ amáyedẹrùn tí ó jẹ́ kí ayé rọrùn fún àwọn ènìyàn ní àkókò ta wà yìí. Kódà tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò bá yé ni, a máa lo ẹ̀rọ ayárabíàṣá yìí láti máa fi mọ àwọn nǹkan kan, láti máa fi ṣe àwọn ìwádìí kan. Fún ìdí èyí, níwọ̀n ìgbà tí mo bá ń lo ẹ̀rọ ayárabíàṣá, mo máa ń pàdé àwọn ìdojúkọ kan. Àwọn ìdojúkọ yìí, bí mo ṣe máa yanjú wọn ni láti mú ohun tí wọn ò fi kọ ohun tí mo ní ìṣòro lórí ẹ̀ sí, wọn ó sì tún wò lórí ẹ̀rọ ayélujára yìí tàbí ayárabíàṣá. Ní ìgbà mìíràn tí mo bá rí pé ẹlòmíì mọ ẹ̀rọ ayárabíàṣá yìí tẹ́jù mi lọ, wọn ó pè sí tòsí pé wá, mo ní ìṣòro báyìí láti tẹ ẹ̀rọ ayárabíàṣá, wọn ó pè, òun máa sì sọ ìṣòro tí mo ní, òun ó sì ràn mí lọ́wọ́. Ó sì jẹ́ ọ̀nà kan pàtàkì tí mo fi máa ń dojú kọ ìṣòro ẹ̀rọ ayárabíàṣá àti ìgbà tí mo sì ti mọ̀ bẹ́ẹ̀ láti pe àwọn tó ní mọ́ jù mí lọ. Ọ̀nà yìí ń ṣiṣẹ́ ó sì jẹ́ ọ̀nà kan tí ó ń ràn mí lọ́wọ́ láti máa kojú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá.

Ní òwúrọ̀ tí mo bá jí, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ, nítorí ìmọ́lẹ̀ òwúrọ̀ kò kín tani lára, ṣùgbọ́n ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ a máa tani lára. Nítorí pé ọ̀rùn tó bá ràn ní ìrọ̀lẹ́, òun náà ni ó fúnni ní ìmọ́lẹ̀ ní ìrọ̀lẹ́, ó máa ń tani lára, ṣùgbọ́n ìmọ́lẹ̀ ti àárọ̀ ó máa ń tutù lára. Ìdí nìyí tí èmi gẹ́gẹ́ bí ẹni kan ṣe fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ.

Àpò owó mi oríṣìíríṣìí nǹkan ló wà níbẹ̀. È bá owó níbẹ̀, è bá ohun èlò ìkọ̀wé níbẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà, è bá fóònù tàbí ẹ̀rọ alágbèéká mi níbẹ̀. Nígbà míràn, ohun ilé ìfowópamọ́ máa fi sínú àpò ìfowópamọ́ mi. Ìgbà míràn mo lè kó ohun tí a fi ń fọyín síbẹ̀. Bo bá ṣe wu mí ni wun ó lo nǹkan mi. Èyí ni àwọn nǹkan tó máa ń wà ní àpò owó mi.

Ní gẹ́gẹ́ bí akíkanjú ọkùnrin tó fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà, ohun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni pé níbi iṣẹ́ mi wọn ò kí ń fẹ́ kí ẹnikẹ́ni jù mí lọ. Mo sì máa ń fẹ́ ń ṣe iṣẹ́ tó tayọ jú. Fún ìdí èyí, ní ọ̀pọ̀ ìgbà tí àwọn ọ̀gá wa ní ibi iṣẹ́ bá fún wa ní iṣẹ́ láti ṣe ní ilé iṣẹ́ wa, tí wọ́n bá ti fún wa tán, wọn ó rí pé tèmi ni mo fẹ́ kó tayọ jú níbẹ̀. Èyí nìyí tí ó máa ń fún mi ní ìtara pé, a! Mo gbọ́dọ̀ ṣe iṣẹ́ takuntakun ju àwọn iyòókù lọ. Ohun tó máa ń fún mi ní ìtara ni pé kọ́ n lè, kọ́ n lè tẹ̀ mí síwájú sí i níbi iṣẹ́ mi, kọ́ sì tún lè gbé orí yìí fún mi. Orí yìí káàbọ̀ kù iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere àti wípé kọ́ n tún lè máa fi àyẹ̀bùn bíi owó tàbí nǹkan mìí dá mi lọ́lá pé ó ṣe iṣẹ́ takuntakun. Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ mi lẹ́lẹ̀ yí.

Mo fẹ́ràn ètò ìdárayá. Láti kékeré ni bàbá tó bí mi lọ́mọ ti sọ pé a gbọdọ̀ ṣe ètò ìdárayá. Mo jẹ́ ẹnìkan tó máa ń gbá eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ìdí èyí ni pé mo fẹ́ràn láti máa sáré gidi gan. Mo sì fẹ́ràn láti máa gé ègé tàbí láti máa fi bọ́ọ̀lù àfẹsẹ̀gbá dára. Ìdí nìyí ni mo fi yan bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láàyò. Mo sì fẹ́ràn ẹ̀ gidi gidi nítorí pé ó máa ń fún mi ní okun àti agbára. Ó máa ń mú inú mi dùn, ó sì jẹ́ ohun kan pàtàkì tí ó máa ń mú àgọ́ ara mi jí pépé àti bọ̀sípọ̀. Mo sì fẹ́ràn rẹ̀ gidi gan. Ìdí nìyí tí mo fi yan ètò bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láàyò. Àti wípé bó ṣe rí gẹ́lẹ́ ni pé ó máa ń fún mi ní ayọ̀, ìdùnnú àti ayọ̀ tó ṣe ẹkúnrẹ́rẹ́ jùlọ. Ìdí nìyí tí mo fi yan bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láàyò.

Àkókò tí mo kányìn lọ sí ìṣẹ́gun ọdẹ, ó jẹ́ ọdún yìí. Ni oṣù kẹrin, ọjọ́ kẹtàlá, ó jẹ́ ọjọ́ tí mo kányìn lọ sí ìṣẹ́gun ọdẹ. Ni ìgbà tí àwọn olórí ọdẹ wá péjọ níbi ọdún yìí, mo wà ní ìlú Ìbàdàn ná wọ́n fi ránṣẹ́ pè mi pé kí má bọ̀ sí ìlú abínibí mi. Ìgbà tí wọ́n ò fi dé bẹ́ẹ̀, wọ́n ti fẹ́ parí ayẹyẹ ìṣẹ́gun ọdẹ. Ìgbà tí mo sì dé bẹ́ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ó fẹ́ tóbi wákàtí mẹ́ta. Ìgbà náà mo dé bẹ́ẹ̀. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ ní ọdún yìí tí mo pẹ́ àbí tí mo kányìn lọ sí ìṣẹ́gun ọdẹ. Tí mo sì ṣèlérí fún àwọn olú ọdẹ yóò kún pé ohun bẹ́ẹ̀ kò ní wáyé mọ́ láé àti láé láé àmín.

Mo máa ń tan ìkíni lórí fóònù mi sí àwọn olólùfẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi tàbí àwọn olùbáṣiṣẹ́ pọ̀ mi. Wọ́n máa ń tẹ ìkíni sí wọn, pàápàá jùlọ nínú ọdún Kérésìmesì, ọdún titun tàbí ọdún àjíǹde Jésù. Táa ò máa kí ra wa wípé, "A kú ọdún, a kú ìyedún, a ṣẹpọ ẹ̀ láyé." Bẹ́ẹ̀ ni mo máa ń tẹ ìkíni lórí fóònù mi sí àwọn ènìyàn wọ̀nyí. Ni gbogbo ìgbà tí a bá ń ṣe ayẹyẹ bọ́yá ìbí Kristi tàbí ètò ọdún titun, ọdún titun tàbí ti àjíǹde Jésù, mo máa ń tẹ ìkíni pé, "Ẹ káàárọ̀ o. Ẹ kú ojúmọ́ o. Ẹ kú ojúmọmọ o. A kú Kérésì o. A ṣèmi láyọ àti alàáfíà. Ẹ kú ọdún titun o. Ọmọ ń kọ́, ìyá ń kọ́, bàbá ń kọ́, ẹbí àtàrà ń kọ́." Tó bá sì jẹ́ ti àjíǹde náà ni, wọn ò sọ pé, "Àjíǹde ará máa jẹ wa o. Ikú Jésù lórí igi àgbélébùú kò ní já si asán." Bẹ́ẹ̀ ni mo máa ń tẹ ìkíni lórí fóònù mi sí àwọn ènìyàn mi.

Mo jẹ́ ẹnìkan tó máa ń tẹ̀lé òfin àti ìlànà iṣẹ́. Nílé ibi tí mo tin ṣiṣẹ́, a máa ń fi bí wákàtí mẹ́fà ṣiṣẹ́ lójúmọ́. Lẹ́yìn tí a bá ṣiṣẹ́ wákàtí mẹ́fà tán tí iṣẹ́ yòókù bá kù ní ọjọ́ náà, a ó sọ fún ọ̀gá ibi iṣẹ́ wa pé àkókò ti lọ tàbí ara náà ń fẹ́ ìsinmi. Fún ìdí èyí, àti ìgbà tí mo ti ń ṣe iṣẹ́ ìjọba, mi ò ju wákàtí iṣẹ́ lọ rí. Ago mẹ́rin gérégé la máa ń kúrò níbí iṣẹ́. Mo sì ti gba iṣẹ́ nísìnyí yó ti tó ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Títí di òní, mi ò ṣiṣẹ́ ju wákàtí lọ rí. Mi ò ṣiṣẹ́ ju wákàtí lọ rí nítorí pé emi gbàgbọ́ pé iṣẹ́ kọ́ lowò àlùbáríkà lójú. Fún ìdí èyí, mi ò kí ń ṣe iṣẹ́ ju wákàtí lọ nítorí pé mo fẹ́ràn ìsinmi, mo sì fẹ́ràn ago ara mi kó sinmi nítorí pé ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí èèyàn lọ.

Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa jẹ oúnjẹ ọ̀sán púpọ̀, nítorí ọ̀sán ni ènìyàn má ń lo agbára jù tí ìyàn sì má ń ṣe iṣẹ́ takuntakun. Fún ìdí èyí, lẹ́yìn tí mo bá jẹ́un ọ̀sán tán, wùn ò fara lélẹ̀ bí wákàtí kan àbọ̀ kí n tó padà sí ẹnu iṣẹ́ mi. Fún ìdí èyí, ìsinmi oúnjẹ ọ̀sán mi, ó ma ń tó bí wákàtí kan àbọ̀ bẹ́ẹ̀ ni.

Àwọn Yorùbá lọ wọ́n bọ̀. Wọ́n ní ìfẹ́ wà nínú pínpín ǹkan. Ǹkan pínpín bí i kinni, bí i oúnjẹ náà jẹ́ kan níbẹ̀. Àti ìgbà tí mo ti gbọ́ òwe yìí ló ti máa ń dùn ní etí mi wípé ìfẹ́ wà nínú pínpín oúnjẹ. Pápá jùlọ fún ọ̀rẹ́ ẹni tàbí àwọn tí ebi ń pa. Tí mo bá ń jẹun tí àwọn aláìní wá, n óò bọ́ wọn nítorí pé mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, láti máa fi oúnjẹ mi dun àwọn ènìyàn nínú. Nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní ìlú, ló wà ní ìgboro tí ebi ń pa. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi nítorí pé kò sí ǹkan tí a jẹ tí ò ní tán, ọ̀ọ̀ni ọ́ fún, ọ̀ọ̀ni ọ̀run sì ni. Nítorí pé oúnjẹ ló máa ń fún ni ní okun àti agbára. Ènìyàn tí ò bá ní kò ní jalè. Gbogbo ohun tí mo ní lágbára láyé lorun náà ni mo sá láti rí i pé a jọ pin oúnjẹ mi jẹ.

Mo máà ń ṣe yoga nítorí pé mo rí yoga bí ohun tí ó máa ń fúnni ní okun àti agbára àti ohun tí ó kì n jẹ́ kí ènìyàn gbó tàbí kó dàgbà ju ọjọ́ orí rẹ̀ lọ. Ìdí nìyí tí mo fi yan bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láàyò. Ní ìgbà mìíràn náà mo máa ń gbá àwọn ètò ìdárayá míràn bí i kí n máa sáré bíi basketball. Àwọn nǹkan yen mo máa ń fẹ́ nítorí pé ó máa ń fúnni ní okun àti agbára. Ìdí nìyí tí mo fi ni ní ìpinnu àti ní ọkàn àti ní àyà wípé ní gbogbo ọjọ́ojúmọ́ won o máa fààyè lẹ̀ fún yoga. Ìdí nìyí tó fi di bárakú mi tí mo fi máa ń ṣe yoga.

Mo wà ní òpó ayélujára bíi òpó ayélujára tí a ń pè ní Facebook, òpó ayélujára tí a ń pè ní IG tí àwọn èèyàn máa ń pè ní Instagram, òpó ayélujára tí àwọn èèyàn náà tún máa ń mọ̀ sí ayára bí àṣá, iyen Twitter. Mo fẹ́ràn láti máa lò wọ́n púpọ̀ láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àti gbogbo àwọn tí mo mọ̀ tí mo máa ń bá pàdé ní orí íńtánẹ́ẹ̀tì èrọ ayélujára.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ nínú eré ìdárayá. Mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá nítorí pé ó ma ń fún ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀, ó ma ń jẹ́ kí ara èyàn kó le digbín bí irin tàbí òkúta. Ìdí nìyí tí mo fi yan eré ìdárayá ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láàyò tí mo sì ń gbá di ọjọ́ òní.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó láti máa yọ̀. Pápà jùlọ tí ènìyàn bá ń ṣe oríire kan, bí ó ń kọ́ iṣẹ́ jáde, tàbí ó ń parí ilé ìwé gíga, tàbí ẹni tó kọ́lé, tàbí ẹni tó ra ilẹ̀, tàbí ẹni tó ra maṣíìnì tí wọ́n máa ń gùn, tàbí ẹni tó ra alùpùpù, ẹnikẹ́ni tó ra nǹkan tuntun, mo fẹ́ràn láti máa bá wọn jó, láti máa bá wọn yọ̀. Nínú ìjọ Olúwa náà pàápàá, mo fẹ́ràn láti máa bá àwọn ènìyàn yọ̀. Mo fẹ́ràn láti máa bá wọn jó ní gbogbo ìgbà. Nítorí pé tí ẹnikẹ́ni bá ṣe ohun kan, ohun tó máa mú ní ìyàn náà ni pé kí èèyàn ó bá a jó, kí èèyàn ó bá a yọ̀. Nítorí ìgbà títí èèyàn ó dé, kàn lè bá èèyàn náà jó papọ̀. Ìdí nìyí tí mo fi fẹ́ràn kí n máa jó. Mo sì tún fẹ́ràn kí n máa jó sí orin ẹ̀mí tàbí orin tàkasúfèé ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe ìrànwọ́ àkọ́kọ́, pàápàá jùlọ tí àwọn èèyàn bá ń lọ ní ojú pópónà, tí mọ́tò ń gbà, tí ìjàmbá ọkọ̀ tàbí tí ọ̀kadà bá ṣẹlẹ̀, tí àwọn èèyàn sì ṣèṣe tán ṣe ìjàmbá púpọ̀, tí ìkọlù náà tó sì ṣe wọn lọ́sẹ. Ó máa ń yẹ́ wú mi lórí láti tètè ṣe ìrànwọ́ àkọ́kọ́ láti lè gba ẹ̀mí wọn là, láti lè dóòlà ẹ̀mí wọn kí àwọn tí ó wà nínú ààyè ìjàmbá ọkọ̀ tàbí tí ọ̀kadà yìí kó má ba à gbẹ́ mí mí. N ó wa gbogbo ọ̀nà láti gbé wọn lọ sí ilé ìtọ́jú. Inú mi máa ń dùn nígbà tí mo bá ṣe ìrànwọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni.

Ìmọ̀ titun tí mo fẹ́ mọ̀ si gẹ́gẹ́ bí olólùfẹ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì, mo fẹ́ràn láti má a mọ àwọn ìmọ̀ titun sí lójoojúmọ́, bí ka kọ bi a se ń develop app àbí website tàbí ká má a ṣe àwọn nǹkan nípa bí AI wa yóò ṣe má a lẹ́ fi òye sí data. Ìdí nìyii tí mo fẹ́ fi mọ àwọn nǹkan wọ̀nyí nítorí pé ó ja owó gidigidi. Mo tún fẹ́ràn láti má a gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá à, ṣùgbọ́n mi ò mọ̀ gbá dáadáa. Mo sì ní ìfẹ́ láti mọ̀ nípa bí a ṣe le gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nítorí pé a má a jẹ́ kí ara ẹni ó le koko ko bí ọta. A sì má a fúnni ní ọgbọ́n bí èèyàn ṣe má a ń ṣe ìmọ̀ ìṣirò.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, pàápàá jùlọ nígbà tí ara mi bá kọ́fẹ́rẹ́ díẹ̀, tí ara mi ò ṣe pọ́n-pọ́n, tí ò le, tí àwọn dókítà abẹ́lé tàbí ti ilé-ìwòsàn tí wọ́n bá ṣe àpèjúwe pé "lo lo ẹ̀rọ ìlera yìí kí ara rẹ lè jí pípé, kí orí fífọ́ rẹ lè lọ tàbí ẹ̀yìn dídùn tàbí ara ríro", n ó ò lò ó tóyaya-tọyaya, nítorí pé ìlera ni oògùn ọrọ̀. Bẹ́ẹ̀ ni àwọn olóyìnbó ṣe wí, wọ́n ní ìlera ni oògùn ọrọ̀. Fún ìdí èyí, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera tí yóò mú ara mi jí pípé, tí yóò mú ara mi bọ̀ sípò, tí wọn ó sì ní àlàáfíà tó péye àti ètò iyànràn tí ń. Mo máa ń lo àwọn ẹ̀rọ ìlera dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì nítorí pé àwọn ohun mímu purotẹ́ẹ̀nì yìí ó máa ń fúnni ní okun àti àwọn ànfàní tí àgọ́ ara nílò. Nítorí pé gẹ́gẹ́ bí àwọn oníṣègùn òyìnbó wọ́n ní pé oúnjẹ tí à ń jẹ lójoojúmọ́, ká jẹ́ kí bí ọgbọ́n ìpele oúnjẹ tí a máa jẹ kó máa jẹ purotẹ́ẹ̀nì. Nítorí pé purotẹ́ẹ̀nì yìí ó máa ń dènà àìsàn àrùn ó sì máa ń fúnni ní àlàáfíà, to pé ó máa ń kọlu àwọn ìjàmbá kan tó bá fẹ́ bá ara. Ìdí nìyí tí èmi náà fi fẹ́ràn láti má a mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì dáadáa ní gbogbo ìgbà.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn láti má a jẹ oúnjẹ alẹ́ ní gbogbo ìgbà. Mo sì má a ń jẹ oúnjẹ alẹ́ mi ní aago mẹ́jọ alẹ́. Nítorí ìwádìí jẹ́ kó yẹ wá wípẹ́ oúnjẹ alẹ́ kò gbọdọ̀ má a ju aago mẹ́jọ lọ nítorí pé óúnjẹ tí èèyàn fẹ́ jẹ ṣún ni. Fún ìdí èyí, ó má a nílò láti wálẹ̀ dáadáa láti ṣiṣẹ́ dáadáa lára èèyàn kí èèyàn o tó sùn. Ìdí nìyii tí èmi náà ò fi japanta, tí mi ò sì fi bá àwọn oníṣègùn òyìnbó jiyàn pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ǹkan tó fàa nìyẹn, tó fi jẹ́ pé oúnjẹ alẹ́ mi mo má a ń jẹ ní aago mẹ́jọ ó pẹ́jù ní ojoojúmọ́. Mo sì gbádùn àláafíà àgọ́ ara mi síbẹ̀. Ní báyìí, mo má a ń jẹ oúnjẹ alẹ́ mi ní aago mẹ́jọ ó pẹ́jù ní alaalẹ́ lójoojúmọ́

Mo ní aṣọ òtútù. Bẹ́ẹ̀ni, mo ní, mo ní aṣọ òtútù. Nítorí pé òtútù kò kín ṣe ọ̀rẹ́ ara. Òtútù tó bá pọ̀ ju, a máa fa ikọ́. Ó tún le fa ìkàtá. Ikọ́ àti ìkàtá tún le fa ẹ̀fọ́rí. Ẹ̀fọ́rí tulu, ẹ̀fọ́rí wíwo, ẹ̀fọ́rí pẹlẹbẹ, ẹ̀fọ́rí akọ tàbí ẹ̀fọ́rí tútù. Ìdí èyí ni mo fi ní aṣọ òtútù. Nígbà òtútù, n ó wọ aṣọ mi. Èyí tí yóò dènà òtútù láti máa wọ àgọ́ ara mi tàbí àyà mi tàbí etí mi tàbí ojú mi. Mo ní aṣọ òtútù tí yóò bo orí, tí yóò bo ọrùn, tí yóò bo àyà mi. Bẹ́ẹ̀ni, láti dènà àìsàn tó ń jẹ́ àìsàn òtútù, mo ní aṣọ òtútù síbẹ̀síbẹ̀. Dí òní yìí, òtútù sì ń mú níbi tí mo wà. Aṣọ òtútù náà mo fi gba ara mi kúrò lọ́wọ́ bùrọ̀ndá òtútù agbésùmọ̀mí ọ̀rẹ́ ara yìí.

Mo jẹ́ ọkùnrin tó ní ẹ̀mí iṣẹ́ tó sì jẹ́ akíkanjú ènìyàn. Mo fẹ́ràn láti máa wú òkúta, bẹ́ẹ̀ mo sì fẹ́ràn láti máa gbé odò. Ìdí èyí tó bá di ọ̀wọ́ aago bí mẹ́fà láàárọ̀, n ó tají lórí ibùsùn mi láti lọ sí oko àárọ̀ mi láti lọ wá ǹkan tí ọmọ àti ìyàwó jẹ. Fún ìdí èyí, mo máa ń jí ní aago méje àárọ̀ láàárọ̀ láti lọ síbi iṣẹ́ òjọ́ mi. Èyí ni àwọn ènìyàn máa ń fi pè mí ní ọkùnrin akíkanjú alágbára, ọba lẹ̀káàrà kẹ́rúbù oníjà. Bẹ́ẹ̀ ni, aago méje àárọ̀ ni mo máa ń jí lórí ibùsùn mi. Inú mi dùn nítorí pé mo máa ń kó wálé fún àwọn ẹbí mi. Mo máa ń ṣètọ́ mi lórí àwọn ọmọ mi àti ìyàwó mi. Aago méje ni mo máa ń jí lórí ibùsùn mi, mi ò sì kí n fi iṣẹ́ ṣeré.

Ọjọ́ ńlá, ọjọ́ ẹrú ni ọjọ́ tí mo ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi àkọ́kọ́. Mo wà nínú ilé ní ọkùnrin òyìnbó kan dé, ló ni a ń bèrè ọ̀gbẹ́ni Adégoke Segun. Mo ní à, bí wọn ṣe kànlẹ̀kùn mọ́ mi, ẹnìkan máa bèrè yin, ẹ lálejò. Mo bá jáde síta, ta ni? Ó ní mo ń bèrè Ọ̀gbẹ́ni Ṣẹ́gun. Mọ́ lẹ̀mi náà ni wọ́n ní pé ká fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí ṣe ẹ̀bùn fún yin ní ọjọ́ tí ẹ ń ṣe ìrántí ọjọ́ ìbí yin. Inú mi dùn, ayọ̀ mi kún. Tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn ń bá mi jo tan ń bá mi yọ̀. Lẹ́ẹ̀kan náà ba ṣe ń ṣe ayẹyẹ, bí omijé ẹkún ṣe bọ́ lójú mi nu. Á! Omijé ayọ̀ ni o, kò ì ṣe ti ìbànújẹ́ o. Ọjọ́ tí mo kà ìn sunkun léleyi, ọjọ́ ayọ̀ gidi. Ó wá di ẹkún wẹ, á! Olúwa, èmi lọ ṣe èyí fún ìbà rẹ o.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo ọjọ́júmọ́ tí ó bá dọ̀tí tàbí nígbà tí kò bá dọ̀tí. Nítorí pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ ọlọ́fìn tó tó àti ọ̀finjú, ẹni tí ó fẹ́ràn ìmọ́tótó púpọ̀. Tí mo bá rí ohun kan kékeré bí iyẹ̀pẹ̀ lẹ́nu ọ̀nà ilé mi, inú a máa bí mi. Màá sì mú ìgbálẹ̀ àti kólẹ̀, màá gba gbogbo ẹ̀ tí yóò mọ́ tóní tóní. Fún ìdí èyí, àárọ̀ ni o, ọ̀sán ni o, alẹ́ ni o, òru ni o, ọ̀gànjọ́ òru ni o. Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi nítorí pé mo jẹ́ àfinjú lọ́pọ̀lọ́pọ̀ tí àwọn èèyàn náà sì mọ̀ síbẹ̀. Fún ìdí èyí, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo ìgbà kí ìgbà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí àwọn oníṣègùn òyìnbó nipé mo lè fún àwọn ènìyàn lẹ́jẹ̀, pàápàá jùlọ àwọn tó bá ń se arẹ̀, àwọn tó bá ń se àìsàn tí wọ́n nílò ẹ̀jẹ̀, èmi a má fi ẹ̀jẹ̀ sílẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ mi o ń bá gbogbo ènìyàn ṣiṣẹ́ lágbo ará tí kò sì ní sí wàhàla kankan. Ni ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé éjìlélọ́gọ́rin ìgbà tí mo wà ní Modákẹ́kẹ́, wọ́n pè mí, wọ́n ní pé ọ̀gbẹ́ni wá fún wa ní ẹ̀jẹ̀. Ìgbà náà mo gba ọgọ́rùn-ún mẹ́jọ, ọgọ́rùn-ún mẹ́jọ yẹn ní ayé tá wà yìí, ó jẹ́ mílíọ̀nù mẹ́wàá, àti bẹ́ẹ̀ wọ́n se ṣe àyẹ̀wò mi ni won ni pé ọkùnrin yìí lè máa fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀, àti ìgbà náà mo ti ń fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀, mo sì ń rí owó níbẹ̀

Mo jẹ́ ẹnìkan tí kò wá ayé mọ́yà. Mo jẹ́ akíkanjú ọkùnrin lójú ogun. Mo jẹ́ ènìyàn tí kìí bẹ̀rù àti ṣiṣẹ́. Mo gbójú, mo gbóyà. Àwọn èèyàn a máa pè mí ní ọmọ ọkọ. Ṣùgbọ́n mo lásìkò sinmi, mo sì lásìkọ gbádùn. Tí a bá rí àkókò tí iṣẹ́ pọ̀, wọn ò sinmi tí ó bá rẹ̀ mí tí mo bá ṣiṣẹ́ dáadáa. Nítorí pé àwọn Yorùbá lọ wọ́n bọ̀. Wọ́n sọ pé ẹni tí ó bá ṣiṣẹ́ dédé, ó yẹ kó lásìkò gbádùn. Ó sì yẹ kí akíkanjú ọkùnrin tó ń ṣiṣẹ́ kó ní àsìkò sinmi. Nítorí pé ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí èèyàn lọ. Fún ìdí èyí, mo bá ti ṣiṣẹ́ dé ojú àmì kan, wọn ò sinmi. Wọn ò fọkànba lẹ̀. Nítorí mo gbàgbọ́ pé lẹ́yìn ọ̀la, ọ̀la náà la á tún máa mú. Ọ̀la ò sí ní tán láyé. Iṣẹ́ tí a bá ṣekùn lónìí, a á tún parí rẹ̀ lọ́la.

Mo jẹ́ ènìyàn tó lọ́kà nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà àti ẹ̀rọ ayárabíàṣá àti Íńtánẹ́ẹ̀tì. Iṣẹ́ mi kò papọ̀ mọ́ ìròyìn rárá. Fún ìdí èyí, ibí ti mo ti ń ṣiṣẹ́, a kì in kọ ìròyìn. Èmi pàápàá mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà. Mi ò dẹ̀ mọ̀ nípa ìròyìn kíkọ rárá. Ṣùgbọ́n lọ́jọ́ iwájú, mo lè nífẹ̀ẹ́ síi láti mọ̀ nípa bá ṣe ń kọ ìròyìn, bá ṣe ń ka ìròyìn, bá ṣe ń tu ìròyìn jọ tí yóò fi dòdidi taa fi gbé sí orí afẹ́fẹ́ fún àwọn ènìyàn. Ṣùgbọ́n báyìí mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi nítorí pé mi ò ka nípa ìròyìn kíkọ.

Mo jẹ́ ẹnìkan tó máa ń gbá géèmù lórí fóònù. Fún ìdí èyí, àìmọyégbà ní fóònù mi máa ń gbóná. Ṣugbọn láti dènà láti má jẹ kí fóònù yìí máa gbóná mọ́, mo ra nǹkan kan tó ń pè ní kúlà tí ó máa fi atẹ́gùn ọyẹ́ tó tutù sí orí fóònù mi. Fún ìdí èyí, fóònù mi ò kín gbónà nítorí pé mo ti ra ohun tó máa ń máa mú tutù lóòrèkóòrè tí mo bá ń lò ó.

Bẹ́ẹ̀ni, nítorí pé mo mọ̀ nípa ètò ọ̀gbìn. Bẹ́ẹ̀ni, mo ń gbin ẹ̀fọ́, ewédú àti oríṣiríṣi èso sí ọgbà àjàrà mi. Mo wà ní ọgbà àjàrà mi lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo ti ń bu omi sí àwọn nǹkan tí mo ń gbìn. Nítorí pé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ṣiṣẹ́ àgbẹ̀, pàápàá jù lọ nǹkan èso àti ọbẹ̀ àti ewébẹ̀. Fún ìdí èyí ni àgbàlá mi, àgbàlá ìtura mi tí mo gbin àwọn nǹkan wọ̀nyí sí. Bí òjò bá ń rọ̀, a máa dé sórí wọn. Mo tún ṣe gbagbà sọ̀rọ̀ sí orí páànù ilé mi tí omi yóò máa darí lọ síbi èso ọgbà àjàrà mi tí yóò máa mú àwọn nǹkan wọ̀nyí tutù tí ó sì máa rọ òjò ọlọ́lá sí wọn lára. Kí wọ́n le máa sanra, Kí wọ́n le máa dán, Kí wọ́n le máa yọ̀ tọ̀ mi. Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò.

A! Bẹ́ẹ̀ni, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàlélógún, mo lọ sí Eti Osà ní Lẹ́kki, ní ìlú Èkó. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ibi omi níbẹ̀, mo sì fẹ́ràn láti máa lọ síbẹ̀, láti máa gbafẹ́, láti máa ṣe fàájì àti láti máa jẹ́ kí ara mi kó walẹ̀, kó tutù. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, láti máa lọ sí etí òkun kí n máa jayé, kí n máa ṣe fàájì níbẹ̀ nítorí pé ó máa ń fún mi ní ìrírí tó ládùn, tó lóyin tí mi ò lè gbàgbé. Ó tún máa ń wá fún mi ní àwọn nnkan kan tó jẹ́ pé, áà, màá ma wò lọ́jọ́ iwájú pé mo sì lọ síbi báyìí, mo lọ síbi báyìí, mo lọ síbi báyìí. Màá tún lè rí itán pa fún àwọn ọmọ mi pé ní iye ọdún báyìí, ní ọdún báyìí, mo lọ sí etí òkun pẹ̀lú àwọn èèyàn báyìí. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun.

A rí i pé kò sí ibi tí ìṣòro ò sí láyé. Lẹ́nu iṣẹ́, nílé ládúgbò, nílùú, lórílẹ̀-èdè, nílé ẹ̀kọ́, ìṣòro pọ̀. Ṣùgbọ́n èèyàn nílò ọgbọ́n láti kojú àwọn ìṣòro wọ̀nyí. Ìṣòro pọ̀ tí o bá jẹ́ èèyàn tó farabalẹ̀, ìyẹn o le kojú àwọn ìṣòro yìí nítorí pé nǹkan tí wọ́n fi máa ń pè èèyàn ní ọ̀jọ̀gbọ́n ni pé, báwo ni ìṣòro ṣe wà tó sì kojú àwọn ìṣòro yìí, tó sì fi ẹ̀yìn àwọn ìṣòro yìí balẹ̀. Àwọn kan tún gbàgbọ́ pé ayé yìí tí ò bá sí ìṣòro níbẹ̀ kò lé dùn. Ṣùgbọ́n ohun tí ó fi jẹ́ olúborí àjàborí ni pé bí àwọn ìṣòro yìí ṣe ń wá, kó máa fẹ̀yìn wọn balẹ̀, kó máa fẹ̀yìn wọn lélẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan níbi iṣẹ́ mi, mo máa ń kojú ìṣòro nípasẹ̀ ká máa gbìmọ̀ ǹkan pọ̀ dáadáa, ká máa fi àkójọpọ̀ àwọn ènìyàn, ọgbọ́n àwọn ènìyàn, ìṣọ́lọgbọ́n èèyàn, ìṣọ́gbọ́n èèyàn láti máa kojú àwọn ìṣòro yìí. Ìṣòro pọ̀ tí o bá jẹ́ èèyàn tó farabalẹ̀, ìyẹn o le kojú àwọn ìṣòro yìí nítorí pé nǹkan tí wọ́n fi máa ń pè èèyàn ní ọ̀jọ̀gbọ́n ni pé, báwo ni ìṣòro ṣe wà tó sì kojú àwọn ìṣòro yìí, tó sì fi ẹ̀yìn àwọn ìṣòro yìí balẹ̀. Báyìí mo sì máa ń kojú ìṣòro níbi iṣẹ́ mi.

Mo jẹ́ olórí níbi tí mo ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe olùdarí àwọn òṣìṣẹ́. Mo jẹ́ ẹnìkan tó ní sùúrù tó sì máa ń fi làákàyi darí àwọn òṣìṣẹ́ níbi iṣẹ́. Tí iṣẹ́ bá ti wà níbi iṣẹ́, a ó wo iye òṣìṣẹ́ tó wà nílẹ̀ àti iye iṣẹ́ tani. Iye àwọn òṣìṣẹ́ tó wà nílẹ̀ yìí la á fi pín iṣẹ́ sórí ẹni kọ̀ọ̀kan. A ó sì fi òfin lélẹ̀ àti àkókò tí wọ́n gbọ́dọ̀ parí iṣẹ́ yìí. Láti bẹ́ẹ̀, a ò rí ìdojúkọ kankan tàbí ìṣòro kankan làárín àwọn òṣìṣẹ́ wa. Gbogbo wọn ń jíṣẹ́ ní wéré wéré, ní wàrà ṣesà. Wọ́n sì ń fi tìdùnú tìdùnú, tayọ̀tayọ̀ ṣe iṣẹ́ wọn lásìkò. Báyìí ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ níbi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ohun èlò tó máa ń mú ohùn bú gbàmú tí wọn o ṣe gbàmú, tó jẹ́ pé tí ẹ̀yàn bá ń bá ogunlọ́gọ̀ èrò sọ̀rọ̀ tí wọn sì jìnnà sí yàn, wọn ò máa gbọ́ lọ́kèrérére. Bí ibi tí wọn ti máa ń lo ẹ̀rọ ìgbésókè yìí láti bá àwọn èèyàn sọ̀rọ̀ bí i ìsọjí, ìsọjí túúde, Jaade àti àwọn ìṣóòru tí èrò pọ̀ jantìrẹrẹ tàbí tí mo bá ń bá àwọn olùkọ́ mi sọ̀rọ̀ tí mò ń ṣe tá ń ṣe ìfi ọ̀rọ̀ wa ara ẹni lẹ́nu wò, a máa ń lo ẹ̀rọ ìgbésókè yìí. Bẹ́ẹ̀ni, mo máa ń lò ó dáadáa lóòrèkòrè. Mo máa ń lo ẹ̀rọ ìgbésókè, mo sì máa nífẹ̀ẹ́ síi láti máa lò ó ní gbogbo ìgbà.

Gẹ́gẹ́ bí onígbàgbọ́, mo máà ń ka bíbélì ìwé orin Dáfídì kí n tó sùn. Eleyí ni idà mi, ìgbẹ́kànlé mi, odi mi àti àṣà mi. Bí pé ibikíbi kò ní dé bá mi, ogun ojú oorun, ogun ojú ààlà kò ní borí mi. Alákàlá ogun gbamigbami ogànjọ kò ní jẹ́ ìpín mi. Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni pé mo máa ń ka bíbélì nínú ìwé orin Dáfídì. Mà á kà á ní ẹ̀emeji. Mà á sì tún gba àdúrà pé Olúwa má jẹ ẹ ń tojú ọorun bó sojú kú, má jẹ ẹ ń tojú ààlà rọrùn, alákàlá, ìran kíran má jẹ ó gbé mi dé lójú ọorun. So mo máa ń gba àdúrà à mo sì máa ń ka bíbélì kí n tó sùn.

Kíni ẹni tó ti rí Naijabo? Mo fẹ́ràn láti máa wọ ibọsẹ funfun nígbà tí òtútù bá mú. Ibọsẹ funfun wọ́n ti fi kọ́ wa láti ìgbà tí a ti wà ní ilé ìwé girama. Nítorí pé mo lọ sí ilé ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì funfun funfun ni tòketì lè. Èyí niyi tí mo fi fẹ́ràn ibọsẹ funfun di òní. Kódà kí ń máa wọnú ebu tún lọ, màá sì tún wọ ibọsẹ funfun nítorí pé ìfẹ́ yẹn ti wà láti ìgbà tí mo wà ní ilé ìwé girama pé funfun funfun ni Olúwa. Nítorí àwọn áńgẹ́lì, wọ́n ń ke mímọ́, mímọ́ lókè. Ní báyìí, mo fẹ́ràn ibọsẹ tó gùn dé òrùnkún tí àwọ̀ rẹ̀ sì tún jẹ́ aláwọ̀ funfun. Ibọsẹ tí mo fẹ́ràn júlọ nígbà ọyẹ́ tàbí nígbà tí òtútù bá mú.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa fáìlì mọ̀ nítorí láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́, olùkọ́ àti ẹni tó jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́, ó ti máa ń jẹ́ kó yà pé a mọ fáìlì táà nílò lọ́jọ́ iwájú pé ká máa pa mọ́. Àti ìgbà náà ni àwọn òbí mi wọn ti ra ìpa fáìlì mọ́ fún mi. Gbogbo nǹkan tí mo bá ti ń gbà láti ìgbà náà, mo máa ń pa wọ́n sínú fáìlì náà. Kódà títí di ilé ẹ̀kọ́ gírámà, ó ti mọ̀ mi lára láti máa pa àwọn fáìlì mi mọ́ dáradára. Lẹ́yìn mo parí ilé ẹ̀kọ́ gíga náà, Fásitì ti Ìlú Àkúrẹ́, a tún kọ́ pé ẹ má pa wọ́n o, ẹ mọ èyí tó máa wúlò fún ẹ kí ẹ máa ma tàrá kàkiri. Àti ìgbà náà mo ti kọ́ ẹ̀kọ́ pé ó dára láti máa pa fáìlì mọ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń pa fáìlì mi mọ́ sí epo àti ààyè tí ìjàmbá kankan ò ní bà, tí iná ò ní mú, tí òjò ní rọ̀ sí, tí ayán ò ní tọ̀ sí, tọ̀ sí ní jẹ́ àgbẹ́ sí.

Ní ọ̀pọ̀ ìgbà mo ma ń ra ǹkan ní àdúgbò ní ọ̀dọ̀ àwọn olùtajà kéékèèké bí i kí n ra ohun àjámù bí i mílíìkì alágolo, bí i kí n ra ìrẹsì kóńgò tàbí ti alágolo. Ìgbà míràn, mo ma ń ra ǹkan ẹlẹ́rìndòdò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà mi ì, mo ma ń ra ohun tí a fi ń wẹ̀, ọṣẹ ìwẹ̀. Mo sì máa ń ra kainkain tàbí ohun èlò ta máa fi ń fọ ẹnu. Mo ma ń ra ǹkan ní àdúgbò mo sì máa ń lọ sí ibi tí a ti máa ń ṣa ǹkan tààrà lọ́pọ̀ yanturu.

Ní mo máa ń wo ímeèlì mi ó kéré jù ẹ́ẹ̀mẹta lójoojúmọ́. Nítorí pé mo máa ń lo ímeèlì yìí láti fi ṣe àwọn project kan tó jẹmọ́ crypto, mo sì máa ń lò wọ́n láti fi ṣe àwọn scholarship, mo sì tún máa ń lò wọ́n láti fi wá iṣẹ́ ní àwọn company, ilé iṣẹ́ jáǹkàn, jàǹkàn, àwọn ilé iṣẹ́ tó tóbi. Fún ìdí èyí, mo máa ń yẹ ímeèlì mi wò ó kéré jù ẹ́ẹ̀mẹta sí ẹ́ẹ̀maàrún ní ojoojúmọ́.

Mo jẹ́ ẹnìkan tí ó mọ àwọn ènìyàn ará àdúgbò mi. Mo jẹ́ àwọn tó máa ń bá àwọn ará àdúgbò mi ṣeré dáadáa. Mo sì máa ń ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn dáadáa. Fún ìdí èyí, ní àdúgbò mi, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo mọ̀. Mo mọ orúkọ wọn, mo mọ okọ wọn, mo mọ ayá wọn, mo mọ olólùfẹ́ wọn, mo tún mọ iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ tó ń ṣe àti ẹ̀sìn wọn pàápàá. Àwọn tó jẹ́ ẹlẹ́sìn igbàgbọ́, mo mọ ìjọ wọn. Àwọn tó jẹ́ ti ìmàle, mo mọ ibi tí wọ́n ti ń kéwú. Mo mọ àwọn ọmọ wọn, ilé ìwé tí wọ́n ń lọ, gbogbo nǹkan tó ń jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni wọ́n máa ń sọ fún mi. Eléyìí ṣe àfihàn pé mo sún mọ́ àwọn ará àdúgbò mi dáadáa. Kò se pẹ́ mo sún mọ́ wọn dáadáa nìkan, ṣùgbọ́n mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ̀ wọ́n délédélé. Mo mọ àṣírí wọn, mo mọ ìta wọn, mo mọ gbangba wọn, mo tún mọ kọ̀rọ̀ wọn, ohun àṣírí wọn náà mo tún mọ̀. Gbogbo ẹ wà ní ọwọ́ ọ̀tún mi àti ọwọ́ òsì mi. Bẹ́ẹ̀ ni, mo mọ àwọn aládúgbò mi dáadáa.

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn òkèlè púpọ̀. Ìyá mi a máa ní, "a jẹ́ Àmàlà." n o ní, "Ìjà Àmàlà, mo fẹ́ jẹ iyán." Iyán, ti wọ́n f'ọ́do gún tó mú. Mo mọ̀ bí a ṣe ń ṣe ètò iyán. Ma ní, iyán, iyán, iyán. Iyán funfun lẹ́lẹ̀, ọba nínú oúnjẹ. Ijoye yàtàtà láwùjọ òkèlè. Òṣùpá abẹ́ẹ̀, tí a rùn mádé lé ọ̀lẹ ọ̀rẹ́ ẹ ilá, ọlọ́bẹ̀ ẹ̀gúsí. Mo mọ̀ bí a ṣe ń ṣe ètò iyán dáradára. Àti ọbẹ̀ òsíkin tí a mọ̀ ní ọbẹ̀ ẹ̀gúsí, tí a máa ra wá ewúro kékeré si tàbí úgú tí a rara wá si, tí a wá wá ẹja odò tàbí pọ̀nmọ́ tí a fi sí lórí. Ní báyìí, oúnjẹ tí mo mọ̀ ṣí dáradára, tí mo mọ̀ ṣètò dáadáa, òun ni iyán àti ọbẹ̀ òsíkin tí à ń pè ní ọbẹ̀ ẹ̀gúsí.

Bẹ́ẹ̀ni, gbogbo àwọn ẹ̀rọ alágbèéká mi ó jẹ́ ẹ̀rọ ọlọgbọ́n púpọ̀ tí mo fi má ń ṣe ìwádìí lórí íńtánẹ́ẹ̀tì tàbí lórí àwọn ohun èlò tẹ́kìnọ́lọ́jì. Mo má ń, mo ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n yìí bí i fóònù mi tí mo fi má ń ṣe ìwádìí lórí afẹ́fẹ́. Àwọn kan mi ni agogo mi. Ó gbọ́n gan nítorí pé mo tún lè lo fóònù mi lórí rẹ̀. Mo lè tẹ́ fóònù mi lórí rẹ̀. Gbogbo iṣẹ́ orí fóònù mi mo tún lè kó sórí ago mi. Mo tún ní ẹ̀rọ ọlọgbọ́n bí i ohun tó má ń wusọ́ ènìyàn kiri. Bí i pé tí òle bá wọlé tàbí tí àlejò bá wọlé, a ó ti rí ẹni náà lẹ́nu ọ̀nà. Èyí ni àwọn ẹ̀rọ ọlọgbọ́n mi tí mo ní nílé. Bẹ́ẹ̀ ni, mo ní ẹ̀rọ ọlọgbọ́n nílé gan.

Mo fẹ́ràn láti má a fún àwọn ènìyàn ní oríṣìíríṣìí ẹ̀bùn. Ẹ̀bùn bí àkàrà òyìnbó nígbà tí wọ́n bá ń ṣọjọ́ ìbí, ẹ̀bùn bí ago ọwọ́ tí àwọn ènìyàn bá ń ṣọjọ́ ìbí, aṣọ ọmọ tí àwọn ènìyàn bá bímo, tàbí kí ń fún àwọn aláìní ní ẹ̀bùn bí ìwé, oúnjẹ jíjẹ, bí owó. Ẹ̀bùn yí po oríṣìíríṣìí ó sì yàtọ̀ láti agbọn kan sí agbọn kan. Bí àwọn tí mo bá ṣe fẹ́ fún ní ẹ̀bùn, bí wọ́n bá ṣe nǹkan tí wọ́n bá nílò ló máa sọ irú ẹ̀bùn tí ń fún wọ́n. Ẹni tí bá ń ṣílè, mo lè wo sùnsun kí ń fun lówo tàbí kí ń ra ọ̀dà fún un kó fi kún ìta ilé rẹ̀. Ẹni bá ra mọ́tò, mo lè fun lówo epo lítà mélòó kan kó tiẹ̀ fi rọ epo sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Tí ẹni tí bá ń ṣe ọjọ́ ìbí náà, mo lè ra aṣọ fún un, mo tún lè ra ohun àwọ̀tẹ́lẹ̀ fún un.

Mo máa ń gé run mi lóòrèkóòrè, pàápàá jùlọ tí irun mi bá ti kún, mo máa ń gé irun mi. Èyí, a tún máa bu ẹwà kún ẹwà mi. A tun ma je ki n ri bi omoluabi, omo to ni ojo ola, ati omo ti ki se omo da igboro ru da igboro ru. Wọ́n a máa rí mi gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀kọ́, tó níwà ìrẹ̀lẹ̀, ẹni tí ó níwà tútù bí àdàbà tó sì jẹ́ ọlọ́gbọ́n ènìyàn láwùjọ. Mo máa ń gé irun mi lóòrèkóòrè, ó pẹ́ jù ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, bí mo ṣe máa ń gé irun mi nìyẹn. Mo sì rí pé ó ń bùkún ẹwà mi, ó ń bùkún bí mo ṣe ń rí láwùjọ ó sì tún bu iyìn kún mi. Mi ò rí beer mu nimukumu àwọn ọmọ amugbo. Mo máa ń gé irun mi ní ó pẹ́ jù ọ̀sẹ̀ méjì méjì sí ràwọ̀n bí mo ṣe máa ń gé irun mi nìyẹn.

Èrò titun máa ń wá ṣọ́kàn mi ní ìgbà kú ìgbà tí mo bá ṣe àwádìí ìṣòro. Ìṣòro ní àwùjọ mi tàbí ní àyíká mi ló máa ń mú èrò titun wá sí ọkàn mi. Ìdí nìyí tí àwọn ènìyàn fi máa ń pè mí ní ọ̀jọ̀gbọ́n nítorí pé mo máa ń ṣe àyẹ̀wò àdúgbò mi, agbègbè mi àti ìlú mi. Kí kí ni àwọn ìṣòro, àwọn ìdojúkọ tí à ń dojúkọ ní orílẹ̀ èdè yìí. Àwọn ohun yẹn gangan ló máa wá mú èrò wá ṣọ́kàn mi pé báwo la ṣe fẹ́ kojú àwọn ìṣòro yìí kí ìdàgbàsókè, ìtẹ̀síwájú kó lè wà ní àyíká mi àti agbègbè mi. Èrò yìí á wá nípa pé màá kọ́kọ́ rá ṣe àwárí ìṣòro tani, màá kọ àwọn ìṣòro yìí sílẹ̀. Àwọn ìṣòro tó ti wà ní ìgbà ìwásẹ̀ wà, báwo ni àwọn ọ̀jọ̀gbọ́n ṣe kojú ẹ̀. Láti bẹ̀, màá tún wá parapọ̀ láti, láti pàdé àwọn ènìyàn ní àdúgbò mi. A ó fi ìṣòro yìí tọ́ wọn létí, a ó sì wá ọ̀nà àbáyọ, a ó ro èrò papọ̀, a ó fọ̀rọ̀wérọ̀. Láti bẹ̀ ni èrò titun yóò ti wá sí ọkàn mi láti kojú àwọn ìṣòro wọ̀nyí. Báyìí ni èrò titun ṣe máa ń wá ṣọ́kàn mi.

Mo fẹ́ràn láti máa jẹ tuwo àti gbẹ̀gìrì pẹ̀lú ẹja odò. Tuwo jẹ́ oúnjẹ kan tó máa ń fúnni ní okun àti agbára, bẹ́ẹ̀ ni gbẹ̀gìrì tí a ṣe láti inú ẹ̀wà, ó jẹ́ ọbẹ̀ kan tó máa ń fún mi ní proteenì, ó jẹ́ ọbẹ̀ kan tó máa ń fún mi ní proteenì. Ìdí nìyí tí mo fi fẹ́ràn rẹ̀. Mo dẹ̀ fẹ́ràn kí n máa jẹ ẹ́ pẹ̀lú ẹja, ẹja odò. Ẹja odò ni àwọn onímọ̀ Iṣègun òyìnbó ní ó fúnni ní àwọ̀ tó máa ń dán pẹ̀lú àwọn fitami aṣaralóore. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa jẹ gbẹ̀gìrì, tuwo pẹ̀lú ọbẹ̀ ẹja odò.

Àwọn oníbàárà jẹ́ òpómúléró gbogbo owo pàtàpàtà. Tí òwò bá wà tí kò sí oníbàárà, òfìfo ni òwò náà. Tí oníbàárà bá wà tí ò sí owó, òfìfo ni àwọn oníbàárà náà. Kí a tó lè sàsìyọrí nínú ètò ọrọ̀ ajé, òwò àti àwọn tí o fẹ́ rí ra ọjà tí ó jẹ́ oníbàárà, wọ́n gbọdọ̀ wà. Fún ìdí èyí, igi gan kò lè dá igbó ṣe. Mo jẹ́ ọ̀kan lára àwọn olùtajà tó jẹ́ wípé ó kídùn àwọn oníbàárà rẹ̀ tí mi ò dẹ̀ kí n fi àwọn oníbàárà mi ṣeré. Mo máa ń pọ́n wọn lé, mo má a ń bá wọn ṣọ̀yàya, mo sì máa ń bá wọn sọ̀rọ̀ tútù ni èyí tí yóò jẹ́ kí ìfẹ́ wa kó tún má a gboòrò si nínú ètò ọjà títà.

Mo jẹ́ ẹni tí ó ti gba ẹ̀kọ́ tó jìnà tó yaran tíń níbi kábà ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ tí mo sì gba àmì ẹ̀yẹ níbẹ̀ ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀ẹ́dógún nígbà tí mo lọ díje ní ìlú Abuja. Mo gba ipò kejì ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀ẹ́dógún náà. Fún ìdí èyí tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, mi ò kí ń fòyà kò kí ń sì rọra kankan fún mi. Digbi ni, irin alágbẹ̀dẹ mi máa ń di ló máa, ló máa ń dúró tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀

Mo ní ọ̀rẹ́ púpọ̀, mo ní ọ̀rẹ́ ìgbà èwe tí a jọ parí ìwé mẹ́fà, mo ní ọ̀rẹ́ ilé ìwé girama tí a jọ parí ìwé mẹ́wàá, bẹ́ẹ̀ ni mo sì ní ọ̀rẹ́ ní yunifásítì, ilé ẹ̀kọ́ gíga pátápátá. Àwọn ọ̀rẹ́ mi, mo pàdé wọn ní oṣù tó kọjá nígbà tí a lọ síbi ayẹyẹ ìnáwó kan ní olú ìlú mi, ní ìlú òkè ò. Ní ibẹ̀ la ti pàdé, ta tún fi ọ̀rọ̀ wírọ̀ báwo ni ayé ṣe ń lọ, kí ni wọ́n ti ń gbé ṣe láti ìgbà tí a ti túká. Ìdí èyí, mo pàdé àwọn ọ̀rẹ́ mi ní oṣù tó kọjá.

Mo jẹ́ oníṣòwò tó mọ̀ nípa ẹ̀rọ ayélujára, ẹ̀rọ ayára bí àṣá àti ẹ̀rọ ìmọ̀ ìgbàlódé kọ̀mpútà. Bẹ́ẹ̀ ni mò ń tà, mò ń ra kọ̀mpútà àti fóònù lọ́wọ́ àwọn ènìyàn. Fún ìdí èyí, mo ní káàdì iṣẹ́ mi tí mo máa ń fún àwọn oníbàárà mi tí wọ́n bá fẹ́ ra ohunkóhun ní ọwọ́ mi. Bẹ́ẹ̀ ni, mo ní káàdì iṣẹ́.

Mo jáde ilé ẹ̀kọ́ gíga ní ọdún tó kọjá, ní oṣù kẹwàá ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún. Ìgbà yí náà ni ó jẹ́ ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé. Láti bí ọdún kan sẹ́yìn, mi ò tí tẹ ilé ìkàwé láti ìgbà tí mo ti jáde ilé ẹ̀kọ́ gíga pátápátá. Fún ìdí èyí, ọdún tí ó kọjá ní oṣù kọ́kànlá ni mo tẹ ilé ìkàwé kẹ́yìn.

Mo ní ọjọ́ márùn-ún àti méjì fún ìsinmi ọdọọdún. Ìtúmọ̀ rẹ̀ ni pé ní ọ̀sẹ̀, mo máa ń lọ síbi iṣẹ́ ní ẹẹ̀mẹ́fà, ṣùgbọ́n tó bá di ọjọ́ olúwa tí a mọ̀ sí ọjọ́ ìsinmi, mo máa ní ìsinmi níbi iṣẹ́. Fún ìdí èyí, ní ọdún, mo máa ní ìsinmi ní ọ̀nà márùn-ún àti méjì ní ọdún láti fi sinmi.

Bẹ́ẹ̀ni, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlélógún tí mo lọ sí ìlú Èkó, èmi àti àǹtí mi ni a jọ lọ sí ìlú Èkó náà. Mo lọ sí ìbẹjù Lekki Phase 1, ìgbà tí mo dé bẹ́ẹ̀, wọ́n ní tí mo bá ti dé Abẹ́ Afárá kí n bèrè lọ́wọ́ àwọn èèyàn tó wà níbẹ̀, wọn sì juwe bẹ́ẹ̀ fún mi. Ìgbà tí mo dé bẹ́ẹ̀, ọ̀tọ̀ ni bí tí àwọn ènìyàn yìí juwe fún mi tó mú kí n ṣí ọ̀nà ìbẹjù Lekki Phase 1, ṣùgbọ́n lẹ́yìn ìgbà ni, mi ò tún sọnù mọ́ o. Mi ò sì ṣìnà lọ síbi kankan. Èyí ni ìgbà àkọ́kọ́ tí mo ṣìnà nígbà tí mò ń lọ sí ìbẹjù Lekki Phase 1, ṣùgbọ́n láti ìgbà náà kò tún rí ara rẹ̀ po mọ́ níyì tú ṣìnà mọ́ lẹ́yìn ìgbà náà.

Orúkọ mi ni Ṣẹ́gun Happiness Adégókè. Ṣẹ́gun túmọ̀ sí ẹni tó ń borí ogun. Happiness, ó tún mọ̀ sí ìdùnnú, inu ẹni tí inú rẹ̀ máa ń dùn, tí ayọ̀ rẹ̀ máa ń kún ní gbogbo ìgbà. Adégókè tó jẹ́ orúkọ bàbá mi, ó jẹ́ orúkọ tó ń bú'yì kún ìdílé ẹni wípé òkè òkè lèyán wà, eyàn ò kí ń ṣẹ́ eni ílẹ̀. Èyí ni ìtumọ̀ àwọn orúkọ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró tó bá wà ní iwájú ẹni. Kò le rárá, tí ọkọ̀ bá tí ń bọ̀ wá sí ọ̀dọ̀ ẹni, èèyàn ó máa juwọ́ sílẹ̀, èèyàn ó sì máa sọ ibi tí èèyàn ń lọ. Tí ẹni tí ó ń wa ọkọ̀ náà bá ti gbọ́ tó sì ti rí ni pé èèyàn ń juwọ́ sílẹ̀, èèyàn sì ń dárúkọ ibi tí èèyàn ń lọ, á dúró fún ni. Èyí ni ọgbọ́n tí ó lágbára jù láti fi dá ọkọ̀ dúró tí yóò sì dúró lọ́wọ́ kan láìsí wàhálà.

Oríṣìíríṣìí ìṣòro ló wà, ṣùgbọ́n kí ènìyàn máa gbàdúrà wípé èyí tó máa borí ẹ̀mí èèyàn kí ènìyàn má pàde ẹ̀. Ìṣòro àwọn ará ibi iṣẹ́ wà, tó jẹ́ òṣìṣẹ́, ìṣòro àwọn ọ̀gá wà. Ṣùgbọ́n ọgbọ́n, ìmọ̀ àti òye Ọlọ́run ni mo máa ń fi kojú àwọn ìṣòro yìí tí ó sì jẹ́ wípé gbogbo ìṣòro tó bá kojú mi níbi iṣẹ́, òun ni mo máa ń borí. Mo dúpẹ́ lọ́wọ Ọlọ́run fún àǹfààní tó fún mi, ọgbọ́n, ìmọ̀ àti òye tó máa ń fún mi láti pẹ̀tù àti láti lè kojú àwọn ìṣòro yìí tí ó sì nípa mi lára. Ọgbọ́n, ìmọ̀ àti òye Ọlọ́run, òun ni mo máa ń lò láti fi kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi.

Ọkùnrin ni mo jẹ́, mi ò kí ń wọ ìborùn, ṣùgbọ́n ìyàwó mi máa ń wọ ìborùn. Fílà ni mo máa ń dé jù ní ọ̀pọ̀ ìgbà. Mi ò kí ń wọ ìborùn nítorí pé mo jẹ́ ọkùnrin, ṣùgbọ́n ìyàwó mi máa ń wọ ìborùn ní gbogbo ìgbà tó bá fẹ́ jáde. Fún ìdí èyí, mi ò kí ń wọ ìborùn nítorí pé ọkùnrin ni mí.

Mo ti ní àpò níbi tí mo máa ń ju kọ́kọ́rọ́ mi sí. Èyí jẹ́ àpò tí èèyàn lè sún lọ sún bọ̀ láti pa ẹnu àpò náà dé, èyí ló má ń dẹnà dé.

Ọlọ́run wa, ọlọ́run ore ọ̀fẹ́ ni. Fún ìdí èyí, mo máa ń fún àwọn tó ń bá mi ṣiṣẹ́ ní ore ọ̀fẹ́. Kódà, kí wọ́n ṣẹ̀sẹ̀ gbé, kí wọ́n sì wà ó, kí wọ́n ṣe ohun tí ò da, mo máa ń ṣe ìlérí wípé mi ò ní lé ǹkan kan kúrò lẹ́nu iṣẹ́ ni ayé tí mo wà yìí. Fún ìdí èyí, mi ò lé ẹni kankan tàbí òṣìṣẹ́ mi kankan kúrò ní ibi iṣẹ́ yìí rí.